Ní gbogbo ọjọ́, oúnjẹ tí mo máa ń jẹ ní ọ̀sán yàtọ̀ síra wọn, ṣùgbọ́n ó sábà jẹ oúnjẹ Yorùbá. Nígbà mi mo máa ń jẹ iyán pẹ̀lú ẹ̀fọ́ rírò tàbí ẹ̀gúsí. Iyán jẹ́ oúnjẹ tó ń fúnni ní agbára púpọ̀ nígbà tí ẹ̀fọ́ àti ẹ̀gúsí sì ń fúnni ní fáítámìn àti ìlera. Ọ̀sán jẹ́ àkókò pàtàkì nínú ọjọ́ ènìyàn nítorí pé jẹ́ àkókò tí ara ènìyàn máa ń ṣiṣẹ́ púpọ̀ tí ó sì nílò oúnjẹ láti fúnni ní agbára tuntun. Oúnjẹ ọ̀sán ń fúnni, oúnjẹ ọ̀sán ń fúnni ní okun àti ìlera, ó sì ń jẹ́ kó rọrùn fún ènìyàn láti tẹ̀síwájú nínú iṣẹ́ rẹ̀ títí di alẹ́. Ọjọ́ mi, mo lè jẹ àmàlà pẹ̀lú ọbẹ̀ ewédú àti gbẹ̀gìrì, àbùlà, oúnjẹ gbajúgbajà gan ní ilẹ̀ Yorùbá ó sì dùn gan. Ewédú, gbẹ̀gìrì ń fúnni ní adùn tó yàtọ̀. Nígbà tí a bá jẹ wọ́n pọ̀, ara ènìyàn máa ń tutù. Kò sí ọjọ́ tí mo bá yára tí n kò ní jẹ oúnjẹ tó rọrùn. Ní rú ọjọ́ bẹ́ẹ̀, mo lè jẹ ìrẹsì pẹ̀lú ọbẹ̀ tàbí pẹ̀lú ẹran àti ẹja. Ìrẹsì jẹ́ oúnjẹ tó rọrùn láti pèsè, ó sì ń pa ebi lórí gan. Nígbà mi, mo tún máa ń jẹ ìrẹsì jọ̀lọ́fù tàbí ìrẹsì funfun pẹ̀lú ata. Lẹ́yìn tí mo bá jẹ oúnjẹ ọ̀sán, mo máa ń mu omi púpọ̀ láti ran ara mi lọ́wọ́ láti yọ, láti yó nínú oúnjẹ dáadáa. Mo tún máa ń sinmi díẹ̀ kí n tó padà sí iṣẹ́ mi nítorí pé ìsinmi kéékèèké ń jẹ́ kó rọrùn fún mi láti ṣiṣẹ́ dáadáa. Oúnjẹ tí mo máa ń jẹ́ ní ọ̀sán jẹ́ apá kan pàtàkì nínú ìgbé ayé mi. Ó ń fún mi ní agbára, oúnjẹ kíní mọ̀lára ó sì ń ran mi lọ́wọ́ láti ṣiṣẹ́ mi dáadáa ní gbogbo ọjọ́.

Nínú àṣà àti ìṣe Yorùbá, lílọ ọwọ́ jẹ́ ohun pàtàkì gan. Kò dá lórí ìlera ara nìkan ṣùgbọ́n tún tàn sí ìwà, ìbáṣepọ̀, ìbọ̀wọ̀, ìtẹ́lọ́rùn, àwùjọ àti ìtàn. Ọ̀pọ̀ Yorùbá máa ń ní béérè béèrè pé, "Ṣé o yẹ kí a lo ọwọ́ ọ̀tún tàbí ọwọ́ òsì?" Ìbéèrè yìí kì í ṣe kékeré. Ó ní ìtumọ̀ tó jinlẹ̀ tó sì fi mọ ìlànà ìwà rere, ẹ̀sìn, ìtàn àti ìmọ̀gbọ́n àwọn bàbá ńlá wa. Hmmm. Nínú ìmọ̀ Yorùbá, ọwọ́ kì í ṣe ẹ̀yà ara lásán. A máa ń sọ pé, "Ọwọ́ ni ìkànnì yan ènìyàn." Ìtumọ̀ rẹ̀ ni pé ọwọ́ ni a fi ń ṣiṣẹ́, òun ni a fi ń bá ayé já, òun ni a fi ń gbé ayé wa lórí. Ìbùkún, ìbáṣepọ̀, ìpẹ́yà àti ìfẹ́ gbogbo ni a ń fi ọwọ́ hàn. Ọwọ́ méjèèjì, ọ̀tún àti ti òsì ó nípa tirẹ̀. Ṣùgbọ́n ní àṣà Yorùbá fún ọwọ́ ọ̀tún, ó ní ipò àǹfààní púpọ̀ ju ọwọ́ òsì lọ. Émi, tìkálára mi, ọwọ́ ọ̀tún ni mo máa ń lò. Ohun tí ó ṣi mú kí ọwọ́ ọ̀tún jẹ́ pàtàkì ni pé ó jẹ́ àmì ìbọ̀wọ̀ àti ìbáṣepọ̀. Nígbà tí mo bá fẹ́ kí a gbà, ọwọ́ ọ̀tún ni yóò na. Bí a bá fẹ́ gba owó, oúnjẹ tàbí ẹ̀bùn lọ́wọ́ ẹlòmí, ọwọ́ ọ̀tún ni a fi ń gba. Lílo ọwọ́ òsì ni ó jẹ́ àmì àìbíkítà. Kò sì bọ̀wọ̀, kò sí àmì ìbọ̀wọ̀ fún ènìyàn nínú lílo ọwọ́ òsì láti fi gba nǹkan lọ́wọ́ ènìyàn ní àṣà Yorùbá. Òmí ni ìmọ̀ ìwà rere. Àwọn Yorùbá gbàgbọ́ pé ọwọ́ ọ̀tún ń ṣàpẹẹrẹ ohun rere, ìmọ́lẹ̀ àti ìtẹ́lọ́rùn. A máa ń lò ó nínú àdúrà, ìbọ̀rìṣà àti ìṣe ìbílẹ̀. Láti ìgbàanì, ọ̀pọ̀ ènìyàn le lo ọwọ́ ọ̀tún. Èyí mú kí ọwọ́ ọ̀tún di ohun tí a gbà gẹ́gẹ́ bí ọ̀nà àidínà fún ìṣe púpọ̀. Ọwọ́ òsì náà ni, ẹ́ẹ́, iṣẹ́ tiẹ̀. Ṣùgbọ́n ní àṣà Yorùbá, ọwọ́ òsì kò fi bẹ́ẹ̀ ní orúkọ rere bí ọwọ́ ọ̀tún. Ọ̀pọ̀ ìgbà a máa ń sọ ọwọ́ òsì pọ̀ mọ́ àìmọ́tótó, àìbọ̀wọ̀, ohun tí kò dá nínú ìtàn Yorùbá àti ti ayé òde òní. Síbẹ̀síbẹ̀, òtítọ́ ni pé àwọn kan ni Ọlọ́run dá ọwọ́ wọn tó sì jẹ́ pé ọwọ́ òsì ni wọ́n sábà máa ń lò fún gbogbo nǹkan wọn. Àwọn ènìyàn bẹ́ẹ̀ le rí pé lílo ọwọ́ ọ̀tún máa nira fún wọn. Nígbà tí ẹ̀jọ́, a máa ń fi ipá mú ọmọdé bẹ́ẹ̀ kó lo ọwọ́ ọ̀tún kó sì kọ ọwọ́ òsì sílẹ̀. Èyí ní ọ̀pọ̀ ìgbà ń fa ìṣòro ẹ̀mí àti ìlera ọ̀pọ̀lọ. Lónìí, ọ̀pọ̀ Yorùbá, pàápàá jùlọ ni àwọn tí ó wà ní ìlú ńlá, ti bẹ̀rẹ̀ sí ní lo ọwọ́ ọ̀tún àti òsì lọ́nà tó jinlẹ̀ sí i. Bí àṣà ṣe ṣe pàtàkì bẹ́ẹ̀ ni ìmọ̀ ìjìnlẹ̀ sáyẹ̀nsì àti ètò ènìyàn ṣe ṣe pàtàkì. Ọ̀pọ̀ ilé ẹ̀kọ́ kò tún fi ipá mú ọmọ yípadà mọ́ díbẹ̀-- dípò bẹ́ẹ̀, a ń kọ́ ọmọ ní ọgbọ́n sì a ń sọ fún wọn pé, "Kò mọ́ níbi tí-- kò sí ibi tí ọwọ́ òsì kò ti wúlò. Bí ọwọ́ ọ̀tún ṣe wúlò bẹ́ẹ̀ ni ọwọ́ òsì wúlò." Ní ìparí, ìbéèrè pé ṣe mo máa ń lo ọwọ́ ọ̀tún tàbí ọwọ́ òsì kò ní idáhùn kan ṣoṣo. Nínú àṣà Yorùbá, ọwọ́ ọ̀tún ni ipa tiẹ̀ tó ń kó. Ọwọ́ òsì náà sì ni ipa tiẹ̀ tó ń kó. Ọwọ́ ọ̀tún ni a kà sí ìbọ̀wọ̀, ìwà rere àti ìbáṣepọ̀. Ṣùgbọ́n ní ayé òde òní, ó ti kowa pé lílo ọwọ́ òsì yi kì í ṣe ẹ̀sùn tàbí àbùkù. Ohun pàtàkì jùlọ ni ìwà ìbọ̀wọ̀ àti ìmọ̀ ara ẹni. Bí a bá níwọ̀n yìí bóyá a lo ọwọ́ ọ̀tún tàbí òsì, a tún lè jẹ́ ọmọ Yorùbá gidi tó mọ ìyè ara rẹ̀ àti àṣà rẹ̀.

Iṣẹ́ jẹ́ ohun tí a fi ń mọ ènìyàn. A máa ń sọ pé iṣẹ́ loogun ìṣẹ́. Ìtumọ̀ rẹ̀ ni pé bí ẹni tí ó bá ṣiṣẹ́, ẹni tí ó bá ṣiṣẹ́ yóò ṣe gbé. Ṣùgbọ́n ní àkókò kan náà, àwọn ìgbà ó wà tí a tún máa ń rò pé gbogbo nǹkan ní àkókò tẹ̀. Nípa èyí, ẹ béèrè pé ṣé mo máa ń ṣiṣẹ́ ju wákàtí lọ? Ti yan sílẹ̀. Ó ní àmì ìfaradà àti iṣẹ́ takuntakun. Ìdí tí àwọn ènìyàn máa fi ń ṣiṣẹ́ ju wákàtí iṣẹ́ wọn lọ ni pé ó ní ànfàní, ó sì ní ànfàní ti ìlera bẹ́ẹ̀ ló sì ní òdìkejì sí ìlera. Ànfàní ṣíṣe iṣẹ́ ju wákàtí lọ ni pé a máa ń rí ìrírí àti ọgbọ́n. Ṣíṣe iṣẹ púpọ̀ lè mú kí ènìyàn kọ́ ẹ̀kọ́ titun, kó ní ìrírí sí i kó sì túnbọ̀ mọ iṣẹ́ dáadáa. Bẹ́ẹ̀ sì ni a lè rí owó àfikún. Nítorí tí ènìyàn bá ṣiṣẹ́ kọjá àsìkò ẹ ni ilé iṣẹ́, ilé iṣẹ́ máa ń fún èèyàn ní owó àfikún, iṣẹ́ àfikún tí ènìyàn ṣe tí òyìnbó ń pè ní overtime. Bẹ́ẹ̀ la ṣe lè rí ìtẹ́lọ́rùn àti ìtẹ́lọ́rùn sí ara ẹni. Ṣùgbọ́n pẹ̀lú bí àwọn ànfàní yìí ṣe wà, bẹ́ẹ̀ ni àìlera rẹ̀ ó wà. Ṣíṣe iṣẹ́ ju wákàtí lọ máa ń fún-- ó máa ń sábà fún ni ní ìlera ara. Ó máa rẹ́ èèyàn, èèyàn o ní rí oorun sùn. Ó máa ń fún èèyàn ní ìṣòro àìlera ọpọlọ àti ààrùn bí i ẹ̀jẹ̀ gíga àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bẹ́ẹ̀ ló ṣe ń fún èèyàn ní ìlera ọpọlọ. Mo ti sọ tẹ́lẹ̀ pé ó ń fún èèyàn ní ìlera ọpọlọ. Ìṣe láìsími máa ń fa ìbánilẹ́rù àti ìrẹ̀wẹ̀sì ọpọlọ tí òyìnbó ń pè ní burnout. Bẹ́ẹ̀ sì ni ó máa ń fa ìṣòro sí ìbáṣepọ̀ ẹbí àti àwùjọ. Ẹni tí ó bá ń ṣiṣẹ́ ju wákàtí lọ kò le ní àkókò fún ìyàwó, ẹbí àti ará àti àwọn ọ̀rẹ́ rẹ̀. Èyí sì lè fa ìjà àti ìyapa. Ní lónìí, ọ̀pọ̀ orílẹ̀-èdè àti ilé iṣẹ́ ti bẹ̀rẹ̀ sí ní mọ̀ pé ìwọ̀túwọ̀nsí l'árínṣẹ́ àti ìgbésí ayé ènìyàn ṣe pàtàkì. Àwọn nǹkan bí i ṣíṣe iṣẹ́ lati ilé, wákàtí iṣẹ́ tó rọrùn àti ìsinmi tó pé. Ní ìparí, ṣíṣe iṣẹ́ ju wákàtí lọ le jẹ́ ohun rere tàbí ohun búburú. Ó dá lórí àkókò àti bí a ṣe ń ṣe ìṣàkóso ara ẹni. Àṣá Yorùbá kọ́ wa pé kí a ṣiṣẹ́ takuntakun, ṣùgbọ́n ó tún kọ́ wa pé kí a bójú tó ara wa kí a sì mọ iye ìsinmi. Nítorí náà, ìdáhùn tó dára jùlọ ni pé ṣíṣe iṣẹ́ dára, ṣùgbọ́n ó dára kí a ṣiṣẹ́ pẹ̀lú ọgbọ́n kí a sì máa jẹ́ kí iṣẹ́ gba ìgbésí ayé lọ́wọ́ wa. Bí a bá rí ìwọ̀túwọ̀nsí, a lè ní àṣeyọrí nínú iṣẹ́ àti ayọ̀ nínú ìgbésí ayé. Bẹ́ẹ̀ ni mo máa ń ṣe iṣẹ́ ju wákàtí lọ, ṣùgbọ́n mi ò ń ṣe iṣẹ́ ju wákàtí lọ ní gbogbo ìgbà. Tí iṣẹ́ bá ti pọ̀ ju fún mi, tàbí tí mo mọ̀ pé a ti bọ́ sí ìparí ọ̀sẹ̀ tí mi ò dẹ̀ tìí parí iṣẹ́ ti ọ̀sẹ̀ tí a ṣi wà nínú ẹ̀, mo máa ń gbìyànjú láti rí pé mo yanjú iṣẹ́ náà kí iṣẹ́ ọ̀sẹ̀ tó ń bọ̀ kó tó wọ̀ mí lọ́run. Fún ìdí èyí, lóòtọ̀ lóòtọ́ ó máa ń fún èèyàn ní ìrẹ̀lẹ̀ ọpọlọ ó sì máa ń fa ìṣòro sí ìlera ènìyàn. Mi ò gbàníyànju kí ènìyàn ṣe iṣẹ́ ju wákàtí lọ nítorí àìlera rẹ̀ ó pọ̀ ju ìlera rẹ̀ lọ.

Ní àṣà Yoruba, a máa ń sọ pé ìwà lẹ wà. Ìtumọ̀ rẹ̀ ni pé ìwà rere ju gbogbo ẹ̀bùn míì lọ. Ṣùgbọ́n ní ayé òde òní, kì í ṣe ìwà nìkan ni a máa ń wò tí a bá fẹ́ mú òṣìṣẹ́ tuntun. A tún wò ọgbọ́n ìṣe, ìmọ̀ ẹ̀rọ, ìfaradà àti agbára ẹni láti bá àwọn ẹlòmíràn ṣiṣẹ́. Ní ìran Yoruba, òṣìṣẹ́ kì í ṣe ẹni tí ń gba owó nìkan, ó jẹ́ aṣojú ilé iṣẹ́, orúkọ olúwa rẹ̀ àti àwòrán ìwà ilé tí ó ti wá. Àwọn àgbà máa ń sọ pé bí a bá rán ọmọ lọ já, a wọ ọwọ́ rẹ̀. Ìtumọ̀ rẹ̀ ni pé a ń wò bí ẹni tí a rán ṣẹ́ ṣe wùwà torí ìwà rẹ̀ yóò dá orúkọ ẹni tó rán lórí. Nítorí náà nínú òṣìṣẹ́ tuntun, a ń wà ẹni tí yóò ṣe àfihàn ìwà rere tí ó sì bọ̀wọ̀ fún àgbà àti iṣẹ́ tí ó sì dáàbò bo orúkọ ilé iṣẹ́. Òṣìṣẹ́ tuntun tí ó ní ìwà rere máa ń rọrùn láti kọ́, wọ́n á rọrùn láti bá ṣiṣẹ́, yóò sì mú àlàáfíà wá sí ibi iṣẹ́. Yóò mú àlàáfíà wà sí ibi iṣẹ́. Àṣà Yoruba kọ́ wa pé ìwà ni ìpìlẹ̀ gbogbo nǹkan. Ayé òde òní sì fi kún un pé ìmọ̀ àti ọgbọ́n tún ṣe pàtàkì. Nígbà tí a bá rí òṣìṣẹ́ tuntun tó dá àwọn nǹkan wọ̀nyí pọ̀, àti rí ohun ìní tí ó lè gbé ilé iṣẹ́ ga, tí ó sì lè jẹ́ ìbùkún fún gbogbo ẹni tó bá ṣiṣẹ́. Nítorí náà ẹni tí a máa ń wá nínú-- ohun tí a máa ń wá nínú òṣìṣẹ́ tuntun ni ìwà ìrẹ̀lẹ̀ àti ìmọ̀ nípa iṣẹ́ rẹ̀. Tí òṣìṣẹ́ tuntun bá ti ní èyí, tí ó sì mọ̀, tí ó ní ìtẹ́lọ́rùn sí àkókò àti ojúṣe, tó ní ìfaradà àti agbára láti ṣiṣẹ́ pẹ̀lú ẹlòmíràn, tó ní ìfẹ́ láti kọ́ ẹ̀kọ́ àti tẹ̀síwájú ara ẹni, tó ní ọgbọ́n ìṣe àti ìmọ̀ ọ̀nà ọ́fíìsì, tó ní ìwà rere pẹ̀lú níba-- àti ìbáṣepọ̀ pẹ̀lú ènìyàn. Gbogbo àwọn èyí ni ohun tí a máa ń wá nínú òṣìṣẹ́ tuntun. Tí àwọn òṣìṣẹ́ bá sì ní irú àwọn nǹkan wọ̀nyí, àwọn ìwà wọ̀nyí, ó ti-- iṣẹ́ ti rọrùn fún gbogbo ènìyàn nínú ilé iṣẹ́, yóò sì mú kí ayípadà rere kí ó bá ibi iṣẹ́ òun náà.

Ni gbogbo àwùjọ, ìrànlọ́wọ́ jẹ́ ọ̀kan lára àwọn ìlànà pàtàkì tó yẹ, tí ó sì ń jẹ́ kí ayé rọrùn àti pé tí ó mú kí ìbáṣepọ̀ láàárín ènìyàn lè dàgbà. Ni àṣà Yorùbá, a kìí wo ìrànlọ́wọ́ gẹ́gẹ́ bí ohun kékeré. A kà á sí àmì ìwà rere, ìtànkálẹ̀ ìfẹ́ àti ìbáṣepọ̀ tó dà lórí àánú. "Bèrè pé bàá ni mo ṣe máa rán ènìyàn lọ́wọ́" jẹ́ ìbéèrè tó ń pé wa láti wo ara wa, láti rántí pé a ṣe ń wùwà sí ẹlòmí àti bí a ṣe ń fi ọwọ́ wa ṣe rere nínú ayé. Àwọn àgbà Yorùbá máa ń sọ pé, "ẹni tí ó bá rán ẹlòmí lọ́wọ́, Ọlọ́run á rán lọ́wọ́." Ìfihàn pé ìrànlọ́wọ́ kì í sọnù. Hmm. Ìtumọ̀ ìrànlọ́wọ́ nínú àṣà Yorùbá kún fún ọ̀pọ̀ ìtumọ̀ bíi fífi àkókò rẹ fún ẹlòmí, fífi ìmọ̀ àti ọgbọ́n rẹ kọ ẹlòmí, fífi ọ̀rọ̀ ìtúnú tàbí ìmọ̀ràn dá ènìyàn lórí. Ni ọ̀kan lára àwọn ohun tó rọrùn jùlọ tí a lè fi ran ènìyàn lọ́wọ́ ni fífún wọn ní àkókò àti etí. Ọ̀pọ̀ ènìyàn kì í fẹ́ owó tàbí ẹ̀bùn. Ohun tí wọ́n fẹ́ ni ẹni tí yóò gbọ́ wọn, tí yóò lóye wọn. Nígbà tí a bá fi etí sí ọ̀rọ̀ ẹlòmí pẹ̀lú sùúrù tí a sì bá wọn sọ̀rọ̀ láìdaájọ́, tí a sì fún wọn ní ọ̀rọ̀ ìtúnú àti ìrànwọ́ lọ́wọ́ ní ọ̀nà tó jìnlẹ̀ gan. Ìrànlọ́wọ́ nípa ìmọ̀ àti ẹ̀kọ́. Ìmọ̀ jẹ́ ọ̀kan lára ohun ìní tó lágbára jùlọ ní ilé ayé tí ènìyàn lè pín. Ẹni tí ó bá ní àǹfàní ìmọ̀ tàbí ẹ̀kọ́, ó lè kọ́ àwọn kékeré ní ilé ẹ̀kọ́. Ó dẹ̀ lè ran ọ̀rẹ́ tàbí alágbàṣiṣẹ́ pọ̀ rẹ̀ lọ́wọ́ pẹ̀lú ìtọ́nà. Ó sì lè pín ìrírí tí yóò dèrò ìgbésí ayé ẹlòmí. Àṣà Yorùbá á sọ pé, "Ọgbọ́n tí a kò bá pín yóò sọnù." Ìfihàn pé pípín ìmọ̀ jẹ́ ìrànlọ́wọ́ gidi. Omi sì tún ni ìrànlọ́wọ́ nípa ohun ìní àti owó. Bí ó tilẹ̀ jẹ́ pé kì í ṣe gbogbo ìrànlọ́wọ́ ni owó, ṣùgbọ́n owó àti ohun ìní ṣe pàtàkì. A lè fún ẹni tí ó wà nínú ìṣòro olówó pẹ̀lú owó. A sì lè pín oúnjẹ, aṣọ tàbí ẹ̀bùn fún irú ẹni bẹ́ẹ̀. A lè ṣe àtìlẹ́yìn fún àwọn tó ní ìlera. A lè ṣe àtìlẹ́yìn fún àwọn aláìní tàbí àgbàlagbà. Bẹ́ẹ̀ la sì lè ṣe àtìlẹ́yìn fún àwọn opo. Yorùbá gbà pé bí a bá fún ni, a ó díkù torí ìbùkún máa ń tẹ̀lé ọwọ́ tó fún ni. Bẹ́ẹ̀ sì ni ìrànwọ́ nípa iṣẹ́ àti agbára ara. Ọ̀pọ̀ ìgbà ohun tí ènìyàn nílò kì í ṣe owó ṣùgbọ́n agbára ẹni. A lè ran ènìyàn lọ́wọ́, a lè ran àdúgbò lọ́wọ́ nínú iṣẹ́ oko. A lè ṣe ìtúnṣe kékeré fún ẹni tí kò le ṣe. A lè darapọ̀ mọ́ iṣẹ́ ìlera tàbí iṣẹ́ àwùjọ. Bẹ́ẹ̀ la sì lè ran àwọn àgbàlagbà lọ́wọ́ láti ṣe iṣẹ́ ilé. Ìrànlọ́wọ́ mìíràn tí a lè fi ran àwọn ènìyàn lọ́wọ́ ni nípa ìdáríjì àti ìfàdà. Kì í ṣe gbogbo ènìyàn ni ó ní ẹ̀mí ìdáríjì. Nígbà mìíràn, ẹ̀mí ìdáríjì jẹ́ ìrànlọ́wọ́ tó tóbi jù lọ. Nípa dídáríjì ẹni tí ó ṣẹ̀ wá, nípa níní sùúrù pẹ̀lú àìlera ẹlòmí àti yíyàgò fún ìbínú àti ìkórìíra, á ran ara wa lọ́wọ́ àti àwùjọ lọ́wọ́. Ìdí tí ìrànlọ́wọ́ fi ṣe pàtàkì ní àwùjọ ni pé ó mú ìbáṣepọ̀ láàárín ènìyàn lágbára. Ó sì ń di ìkórìíra àti ìjà kù. Bẹ́ẹ̀ ló ṣe mú ìfẹ́ àti àlàáfíà fún àwùjọ. Ìpèníjà tá kan lè rí nínú ìrànlọ́wọ́ ni pé àwọn kan lè lo ìrànlọ́wọ́ ní ìlòkulò, wọ́n fi rẹ́ ènìyàn jẹ. Ìrànlọ́wọ́ láìsí lo ọgbọ́n lè fa ìpalára fún ènìyàn. Ẹni tí ó bá rán ẹ̀yàn lọ́wọ́ lè sọ, ó lè fa wàhálà sí orí ara rẹ̀ nípa ríran ẹlòmí lọ́wọ́. Àṣà Yorùbá kọ́ wa pé kí á gbé ìgbé ayé tí ó kún fún ìrànlọ́wọ́ ẹlòmí nípaṣẹ bẹ́ẹ̀, àwa náà yóò rí ìbùkún tí a gbà ní ọjọ́ iwájú àti ní ọwọ́ Ọlọ́run.

Ìrìnàjò jẹ́ ọ̀kan lára àwọn ìrírí pàtàkì nínú ayé ènìyàn. Ó ń fún ènìyàn ní àǹfààní láti rí ayé jìnnà sí ibi wón ti ń gbé, kí wọ́n sì kọ́ ẹ̀kọ́ tuntun nípa àṣà, ìṣe, èdè àti ìgbé ayé àwọn ènìyàn mìíràn. Ni ọjọ́ kan, mo pinnu láti rin ìrìnàjò lọ sí ìlú mìíràn. Ìrìnàjò yìí sì jẹ́ ohun tó ohun tí mo ti fẹ́ ṣe láti ìgbà tó ti pẹ́. Ni ìbẹ̀rẹ̀, ìpinnu láti rin ìrìnàjò kì í ṣe ohun tó rọrùn. Mo ní láti múra sílẹ̀ dáadáa láti ṣètò owó àkókò àti ohun tí màá gbé lọ. Mo tún ní láti sọ fún àwọn òbí àti ọ̀rẹ́ mi nípa ìrìnàjò náà kí wọ́n lè mọ ibi tí mò ń lọ. Nígbà tí gbogbo ètò bá parí, inú mi máa dùn gan-an nítorí pé mò ń lọ sí ibi tuntun tí mi ò tíì rí tẹ́lẹ̀. Ọjọ́ tí mo máa lọ, tí ọjọ́ tí mo máa lọ bá dé, mo jí ní kùtùkùtù, mo pèsé ara mi, mo sì ṣàyẹ̀wò àpò mi láti rí i dájú pé gbogbo ohun tí mo nílò wà níbẹ̀. Lẹ́yìn náà, mo lọ sí ibi tí a ti ń wọ ọkọ̀ ayokẹ́lẹ́ láti gba ọkọ̀ lọ sí ìlú tí mò ń lọ. Ìrìnàjò lórí ọ̀nà jẹ́ ohun ìfẹ́ nítorí mo rí ọ̀pọ̀ ilé, igi, oko àti àwọn ènìyàn lọ́pọ̀lọpọ̀ nípa láti ibi fèrèsé ọkọ̀. Nígbà tí mo dé ìlú náà, ohun àkọ́kọ́ tí mo ṣe àkíyèsí ni bí ìlú náà ṣe yàtọ̀ sí tiwa. Ilẹ̀ wọn dára, ọ̀nà wọn sì gbòòrò. Ọ̀pọ̀ ènìyàn ń rìn kiri, ọkọ̀ ń sì ń rìn lọ́pọ̀lọpọ̀. Mo rí ọjà ńlá kan níbẹ̀ tí a ń ta oríṣìíríṣìí nǹkan láti oúnjẹ dé aṣọ dé irin iṣẹ́. Mo rántí pé àṣà ìlú kọ̀ọ̀kan máa ń yàtọ̀. Èyí sì jẹ́ kó wúlò láti kọ́ ẹ̀kọ́ àti ọ̀nà àwọn ará ìlú mi. Ni ọjọ́ kejì, mo bẹ̀rẹ̀ sí ṣàbẹ̀wò sí àwọn ibi pàtàkì nínú ìlú náà. Mo lọ sí ilé ìtàn níbi tí mo ti le kọ́ ẹ̀kọ́ nípa ìtàn àti ìpìlẹ̀ṣẹ́ ìlú náà. Mo tún ṣàbẹ̀wò sí agbègbè ìsinmi kan tí àwọn ènìyàn ń lọ láti sinmi àti láti ṣe eré ìdárayá. Níbẹ̀ yẹn, mo pàdé àwọn ènìyàn tuntun, mo sì bá wọn sọ̀rọ̀ nípa ìgbé ayé wọn. Ọ̀kan lára ohun tí ó múnu mí dùn jùlọ níbi tí àwọn ènìyàn ìlú náà ń ṣe ni wọ́n jẹ́ olójú rere. Wọ́n ṣe tán láti rán mi lọ́wọ́ ní gbogbo ìgbà tí mo bá bèèrè ibèèrè. Bi mo se ń bá wọn sọ̀rọ̀, mo kọ́ ẹ̀kọ́ díẹ̀ nínú èdè àti àṣà wọn. Ey jẹ́ kó yé mi pé ìrìnàjò kì í ṣe ìrìn lọ sí ibi kan nìkan, ṣùgbọ́n o tún jẹ́ ìrìnàjò láti kọ́ ìmọ̀ àti ìrírí tuntun sí ayẹ ẹni. Níparí, níparí ìrìnàjò mi, mo rí pé mo ti kọ́ ẹ̀kọ́ púpọ̀. Mo kọ́ ẹ̀kọ́ bí a ṣe ń bá àwọn ènìyàn oríṣìíríṣìí ṣe, bí a ṣe ń bọ̀wo fún àṣà àwọn mìíràn àti bí ayé ṣe tóbi ju ibi tí mò ń gbé lọ. Nígbà tí mo padà sí ìlú mi, mo rántí gbogbo ohun tí mo rí àti ohun gbogbo tí mo kọ́. Mo sì ń dúpé pé mo ní àǹfààní láti rin ìrìnàjò náà. Ní kukuru, ìrìnàjò lọ sí ìlú mìíràn jẹ́ ohun pàtàkì gan nínú ìgbé ayé ènìyàn. Ó ń ṣi ojú ènìyàn sí ayé, ó ń jẹ́ kí ènìyàn mọ̀ pé ayé kún fún oríṣìíríṣìí ènìyàn àti àṣà. Nítorí náà, ó dára kí ènìyàn bí ó bá ṣe ṣe kí ó máa rin ìrìnàjò lọ sí àwọn ibi mìíràn, kí wọ́n lè túbọ̀ kọ́ ẹ̀kọ́ tuntun sí, kí wọ́n sì kọ́ àṣà, kí wọ́n sì lè dàgbà nípa ìrírí ayé. Ewé.

Bàtà jẹ́ ọ̀kan lára àwọn ǹkan pàtàkì tí ènìyàn ń lò lójoojúmọ́. Ó sì ṣe pàtàkì nínú ìmúra ẹni ní ojoojúmọ́ nítorí bàtà ń dá ẹ̀sẹ̀, ó ń dá àbò bo ẹ̀sẹ̀, ó sì ń jẹ́ kó rọrùn fún ènìyàn láti rìn tàbí ṣiṣẹ́. Kì í ṣe gbogbo bàtà ni a lè wọ̀ ní gbogbo ìgbà nítorí irú bàtà tí ènìyàn bá wọ̀ máa ń dá lórí ibi tí ó ń lọ, iṣẹ́ tí ó ń ṣe tàbí ara tí ènìyàn ń dá ní irú àkókò bẹ́ẹ̀. Nítorí náà, mo ní oríṣiríṣi bàtà tí mo máa ń wọ̀ ní oríṣi àkókò. Ọ̀kan lára bàtà tí mo máa ń wọ̀ jù ni bàtà balẹ̀balẹ̀ tí òyìnbó ń pè ní slippers. Irú bàtà yìí rọrùn gan, kò sì ní ṣòro láti wọ̀. Mo máa ń wọ bàtà yìí nígbà tí mo bá wà nílé tàbí tí mo bá fẹ́ lọ síbi tó súnmọ́ bíi ọjà kékeré tàbí ilé ọ̀rẹ́ kan tó wà nílé tòsí. Bàtà yìí kì í jẹ́ kí ẹsẹ̀ rẹ gan, ó sì ń jẹ́ kó rọrùn láti yọ kúrò lẹsẹkẹsẹ̀. Mo tún ní bàtà tí à ń pè-- tí à ń fi ń rin ìrìnàjò tàbí bàtà tí à ń pè ní eré-- tí à ń lò fún eré ìdárayá, èyí tí ó súnmọ́ sneakers. Irú bàtà yìí dára gan fún ìrìn pípẹ́ àti fún eré ìdárayá. Nígbà tí mo bá fẹ́ rìn jìnnà, ṣíṣe takuntakun tàbí kópa nínú eré bíi bọ́ọ̀lù, mo máa ń wọ irú bàtà yìí. Ó ń dá àbò bo ẹ̀sẹ̀, ó sì ń mú kí ń rìn-- kí ń rí ìtùnú nígbà tí mo bá ń rìn tàbí tí mo bá ń sáré. Iyàtọ̀ sí èyí, mo tún ní bàtà iṣẹ́, formal shoes. Irú bàtà yìí ni o máa ń wulò nígbà tí mo bá fẹ́ lọ sí ibi pàtàkì bíi ilé ẹ̀kọ́, ìpàdé, ilé ìsinmi tàbí ayẹyẹ kan. Bàtà iṣẹ́ máa ń jẹ́ kí ènìyàn dàgbà kó sì hàn pé ó ti ń tàn dáadáa. Bí ó tilẹ̀ jẹ́ pé irú bàtà yìí kì í rọrùn bí bàtà balẹ̀balẹ̀, mo mọ̀ pé ó yẹ kí ń wọ̀ ọ́ nígbà tí àyída bá bẹ̀rẹ̀. Nígbà mìíràn, mo máa ń wọ bàtà àṣà Yorùbá bíi bàtà pẹlẹbẹ tàbí bàtà tí à ń hun pẹ̀lú àwọ̀. Irú bàtà yìí máa ń bá aṣọ àṣà mu gan, pàápàá nígbà ayẹyẹ ìbílẹ̀ bíi ìgbéyàwó, ìkọ́mọlé tàbí àjọyọ̀. Bàtà àṣà jẹ́ kí ń fi àṣà àti ìṣe Yorùbá hàn ní gbangba. Ó sì ń jẹ́ kí n ní ìgbéraga nípa àṣà mi. Mo tún ń wọ bàtà mi dáadáa. Mo tún ń wò bàtà mi dáadáa kí ń tó wọ̀ won Mo fẹ́ wọ bàtà tí ó bá ti-- mi ò fẹ́ wọ bàtà tí ó bá ti bàjẹ́ nítorí pé ìmọ́tótó ṣe pàtàkì gan. Bàtà tí kò mọ́ le fún ni ní àrùn ẹ̀sẹ̀, ó sì lè mú kí ènìyàn dàbí ẹni tí kò bojútó ara rẹ̀. Nítorí náà, mo máa ń fọ bàtà mi, mo sì máa ń tọ́jú wọn dáadáa kí wọ́n lè pẹ́ dáadáa. Ní kíkún, irú bàtà tí mo máa ń wọ yàtọ̀ síra won gẹ́gẹ́ bí àkókò àti ibi tí mò ń lọ. Mo ní bàtà fún ilé, bàtà fún eré ìdárayá, bàtà fún ibi iṣẹ́, bàtà fún ibi pàtàkì, bàtà fún àṣà ayẹyẹ ìbílẹ̀. Gbogbo wọn jẹ́ àpá kan pàtàkì nínú ìgbé ayé mi, nítorí pé bàtà kì í ṣe bàtà ọ̀kan ṣoṣo nìkan, ṣùgbọ́n ó tún ń dá àbò bo ẹ̀sẹ̀, ó sì ń mú kí ènìyàn kí ó dára lójú àwọn ẹgbẹ́. Nítorí náà, bàtà ṣe pàtàkì nínú ìgbé ayé ènìyàn. Irú bàtà tí mo máa ń wọ ó sì ò dá lórí ibi tí mo bá lọ tàbí irú ayẹyẹ tàbí irú àkókò tí mo bá wọ̀ nítorí bàtà ní àkókò ti ẹ̀.

Ìgbà tí mo kẹ́yìn rin ìrìnàjò fún iṣẹ́ jẹ́ ní oṣù kan sẹ́yìn. Nígbà tí ilé iṣẹ́ tí mò ń ṣiṣẹ́ rán mi lọ sí ìlú mìíràn lọ láti ṣe iṣẹ́ pàtàkì kan. Iṣẹ́ náà jẹ́ ìpàdé àti ìkọ́ni fún àwọn òṣìṣẹ́ tuntun. Èyí tó jẹ́ pé mo ní láti dúró ní ìlú náà fún ọjọ́ mélòó kan. Nígbà tí mo gbọ́ ìròyìn pé mo máa rin ìrìnàjò, inú mi dùn. Ṣùgbọ́n ní àkókò kan náà, mo tún mọ̀ pé ojúṣe ń bẹ lórí mi. Sájú ìrìnàjò, mo bẹ̀rẹ̀ sí múra sílẹ̀ dáadáa. Mo sì to àwọn ìwé iṣẹ́ mi. Mo pèsè aṣọ tí mo máa ń wọ̀. Mo sì ṣàtúnṣe gbogbo ohun tí mo nílò fún ìrìnàjò náà. Mo tún sọ fún ẹbí mi nípa ìrìnàjò náà kí wọ́n lè mọ ibi tí mò ń lọ àti ìgbà tí mo máa padà. Gbogbo ìmúra yìí ṣe pàtàkì nítorí pé ìrìnàjò fún iṣẹ́ kì í ṣe ohun tí a gbọdọ̀ ṣe láì ronú pẹ̀lú ètò dáadáa. Ọjọ́ tí mo máa lọ-- ìgbà tí ọjọ́ tí mo máa lọ dé, mo jí ní kùtù òwúrọ̀. Mo ṣàyẹ̀wò àpò mi lẹ́ẹ̀kan si láti rí i dájú pé mi ò gbàgbé nǹkan kan lẹ́yìn náà. Mo lọ sí ibi tí a ti ń wọ ọkọ̀ láti gba ọkọ̀ lọ sí ìlú tí mò ń lọ. Ìrìnàjò lórí ọ̀nà níra díẹ̀ nítorí pé ọkọ̀ pọ̀ lọ́nà. Ṣùgbọ́n mo fi sùúrù dúró. Mo sì rántí pé mò ń lọ fún iṣẹ́ tó ṣe pàtàkì ni. Nígbà tí mo dé ìlú tí mò ń lọ, mo lọ sí ilé ìtura tí a ti ṣètò fún mi. Lẹ́yìn tí mo ti sinmi déẹ̀, mo bẹ̀rẹ̀ sí í pèsè ara mi fún iṣẹ́ ọjọ́ kejì. Ni ọjọ́ tí iṣẹ́ bẹ̀rẹ̀, mo pàdé àwọn òṣìṣẹ́ àti àwọn alábàáṣiṣẹ́ àti oríṣìíríṣìí ènìyàn. A ṣe ìpàdé, a sì jíróró lórí bí a ṣe lè mú iṣẹ́ wa dára sí i. Mo tún kópa nínú ìkọ́ni níbi tí mo pín ìrírí àti ìmọ̀ tí mo mọ̀ pẹ̀lú àwọn mìíràn. Ohun kan tí ìrìnàjò iṣẹ́ yì kọ́ mi ni pé iṣẹ́ kì í ṣe pé à kàn, iṣẹ́ kì í ṣe pé à kàn ka wa níbi kan ṣoṣo. Ó lè jẹ́ kí ènìyàn rìn kiri, kí ó pàdé àwọn ènìyàn tuntun, kí ó sì kọ́ ẹ̀kọ́ láti ọwọ́ wọn. Mo rí pé ìrìnàjò fún iṣẹ́ ń túbọ̀ mú kí ènìyàn dàgbà nípa ọgbọ́n àti ìrírí. Ó tún ń jẹ́ kí ènìyàn ní ẹ̀mí ìfaradà, ìṣètò àkókò àti ìbáṣepọ̀ pẹ̀lú àwọn ènìyàn. Ní ìparí iṣẹ́ náà, mo padà sí ìlú mi pẹ̀lú ayọ̀ bí ó tilẹ̀ jẹ́ pé ó rẹ̀ mí díẹ̀ nítorí ìrìnàjò àti ìṣe. Ṣùgbọ́n inú mi dùn pé mo ṣe ojúṣe tí a fi lé mi lọ́wọ́ dáadáa. Mo tún ní ìgbéraga pé mo ṣe aṣojú ilé iṣẹ́ mi dáadáa ní ìlú mìíràn. Ní kíkún, ìgbà tí mo kẹ́yìn rin ìrìnàjò fún iṣẹ́ jẹ́ ìrírí tó dáa gan-an. Ó jẹ́ kí n kọ́ ẹ̀kọ́ tuntun, kí n pàdé àwọn ènìyàn tuntun kí n sì túbọ̀ lóye pé ìrìnàjò fún iṣẹ́ jẹ́ apá kan pàtàkì nínú ìgbé ayé iṣẹ́ mi. Nítorí náà, bí àǹfàní bá tún wà ní ọjọ́ iwájú, mo ti ṣetán láti rin ìrìnàjò fún iṣẹ́ lẹ́ẹ̀kan si.

Nínú ìgbé ayé ènìyàn, àlá jẹ́ apá kan pàtàkì. Ni gbogbo ìgbà tí ènìyàn bá sùn, ó sábà máa ń láàlá bí ó tilẹ̀ jẹ́ pé kì í ṣe gbogbo àlá ni a máa ń rántí. Díẹ̀ lára wa ni a máa ń jí ká sì rántí gbogbo ohun tí a rí nínú àlá wa. Nígbà tí àwọn mìíràn wòn ní rántí ǹkan kan rara. Ìbéèrè pé ṣé mo máa ń rántí àlá mi jẹ́ ohun tí mo ronú lé lórí lọ́pọ̀ ìgbà. Nítorí pé ìrírí mi pẹ̀lú àlá máa ń yàtọ̀. Ní ọ̀pọ̀ ìgbà, mo máa ń rántí àlá mi pàápàá jù lọ bí àlá náà bá jẹ́ ohun tó dá mi lójú tàbí ó kún fún ìtàn. Nígbà tí mo bá jí alákàn lè sin ìwé. Àlá, oh shit. Àwọn àlá tí mo sábà máa ń rántí jù lọ ni àwọn tó ní ìtàn tó jinlẹ̀. Àpẹ́ẹ́rẹ́ ni àlá tí mo bá ń fò lókè òfurufú tàbí tí mo bá ń rí ara mi nínú ipò tí mo ti rí rí ní ayé gidi. Àwọn àlá bẹ́ẹ̀ máa ń jẹ́ kí n jí pẹ̀lú ìyàlẹ́nu. Mo sì máa ń béèrè lọ́kàn mi pé kí ni ìtumọ̀ àlá yìí. Nígbà mìíràn, àlá lè jẹ́ ayọ̀. Nígbà tí ìgbà mìíràn ó lè jẹ́ ohun tó bà mí lẹ́run. Síbẹ̀ kì í ṣe gbogbo àlá ni mo máa ń rántí ní ọ̀pọ̀ ìgbà. Mo lè mọ̀ pé mo láàlá ṣùgbọ́n mi ò lè sọ ohun tí àlá náà jẹ́. Ó dàbí ẹni pé àlá náà wà níbẹ̀ ṣùgbọ́n ó sáré parè kúrò nínú ọkàn mi. Nígbà tí èyí bá ṣiṣẹ́lẹ̀, mo máa ronú pé bóyá orun mi jí gan tàbí pé ọpọlọ mi kò fẹ́ pa àlá náà mọ́. Ohun kan tí mo ṣàkíyèsí ni pé ipò ara ẹni àti èrò inú lè ní ipa lórí bí mo ṣe ń rántí àlá mi. Nígbà tí mo bá ń ronú púpọ̀ tàbí tí ìṣòro kan bá ń jẹ mí lójú, àlá mi sábà máa ń dá mi lójú mo sì máa ń rántí wọn dáadáa. Nígbà tí ó bá rẹ̀ mí tàbí tí mo bá sùn jinlẹ̀ láìní ìṣòro kan, ó sábà máa ń ṣòro fún mi láti rántí àlá mi. Àlá tún jẹ́ ìkílọ̀ tàbí ìtàn kan láti inú ọkàn ẹni. Díẹ̀ lára àwọn ènìyàn gbàgbọ́ pé àlá jẹ́ ohun tí ó ní ìtumọ̀ pàtàkì tí ó sì lè sọ ohun tí ń bọ̀ lọ́jọ́ iwájú tàbí ohun tí ó ń ṣẹlẹ̀ nínú ayé ẹni. Bí ó tilẹ̀ jẹ́ pé mi ò mọ̀ dájú bóyá gbogbo àlá ló ní ìtumọ̀. Mo gbà pé àlá kan lè jẹ́ àbájáde ohun tí a ń rò lójú ọkàn wa lójoojúmọ́ tàbí ìrírí tí a ní tẹ́lẹ̀. Nígbà mìíràn, mo máa ń pín àlá mi. Mo máa ń rántí pé àwọn ọ̀rẹ́ tàbí ẹbí mi. Nípasẹ̀ ìjíròrò bẹ́ẹ̀, mo lè rí ìtumọ̀ mìíràn nínú àlá náà tàbí kí n mọ̀ pé àwọn mìíràn tún ní ìrírí tó jọra mọ́ ìrírí mi. É jẹ́ kí n rí pé àlá jẹ́ ohun tí gbogbo ènìyàn ní kódà bí íru rẹ̀ ṣe yàtọ̀ sí ara wọn. Ní ìparí, mo lè sọ pé bẹ́ẹ̀ni mo máa ń rántí àlá mi nígbà púpọ̀ kì í ṣe ní gbogbo ìgbà. Àwọn alákàn máa ń dúró pẹ́ nínú ìrántí mi nígbà tí àwọn mìíràn máa ń sọnù kíákíá. Síbẹ̀ gbogbo àlá bóyá a rántí wọn tàbí a kórán tí wọn, wọ́n jẹ́ apá kan nínú ìgbé ayé wa gẹ́gẹ́ bí ènìyàn.

Gẹ́gẹ́ bí ọmọ Yorùbá, àforíjì jẹ́ ọ̀kan lára àwọn ìwà rere tó ṣe pàtàkì jù lọ nínú ìgbé ayé ènìyàn. Kò sí ẹni tí kì í ṣe àṣìṣe, nítorí náà, agbára láti mọ àṣìṣe ẹni àti láti tọrọ àforíjì jẹ́ àmì ìgbọ́kànlé àti ìwà ọmọlúwàbí. Ni ayé òde òní, ọ̀pọ̀ ìṣòro láàárín ènìyàn máa ń wáyé nípa pé wọ́n kì í fẹ́ jẹ́wọ́ pé wọ́n ṣe àṣìṣe. Nítorí náà, ó ṣe pàtàkì láti mọ bí a ṣe ń tọrọ àforíjì ní ọ̀nà tó tọ́. Nígbà tí mo bá mọ̀ pé mo ti ṣe àṣìṣe sí ẹlòmíràn, ohun àkọ́kọ́ tí mo máa ń ṣe ni láti gba ara mi níyànjú pé bẹ́ẹ̀ni, mo ṣe àṣìṣe. Mi ò fẹ́ fi ẹ̀sùn kan ẹlòmíràn tàbí dá àṣìṣe mi lórí àyídáyídà. Mo mọ̀ pé àṣìṣe jẹ́ ti èmi nínìí ní ìgbésẹ̀ àkọ́kọ́ tí ó tọ́ sí àforíjì gidi. Bí ènìyàn kò bá gbà pé ó ṣe àṣìṣe, àforíjì yóò toro, kò sì ní jẹ́ àforíjì tó tọ́. Lẹ́yìn tí mo bá jẹ́wọ́ àṣìṣe mi nínú ọkàn mi, mo máa ń lọ bá ẹni tí mo ṣẹ̀ ní àkókò tó bojúmu. Mi ò fẹ́ yan àkókò tí inú rẹ̀ ti nísì bi gan, nítorí pé èyí le mú kí ọrọ kí ọ̀rọ̀ burú si. Nígbà tí mo bá rí pé àkókò ti dára díẹ̀, mo máa ń bá a sọ̀rọ̀ lọ́nà tuntun àti pẹ̀lú ìbáṣepọ̀ rere. Nígbà tí mo bá ń tọrọ àforíjì, mo máa ń sọ òtítọ́ kedere. Mo máa ń sọ fún un pé, "Ẹ̀jọ̀, mo mọ̀ pé ohun tí mo ṣe kò tọ́, mo sì mọ̀ pé mo ṣẹ̀ yín." Mi ò máa ń lo ọ̀rọ̀ tó lè dàbí pé mo máa ń dá ara mi láre bí pé, "Bí ẹ kò bá ṣe bẹ́ẹ̀, èmi kì í ṣe." Irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ máa ń jẹ́ kí àforíjì dàbí èké. Ohun pàtàkì mìíràn ni pé mo máa ń fi ìbànújẹ́ mi hàn kedere. Kì í ṣe pé mo kan ṣọ pé má bí'nú. Mo máa ń jẹ ẹni tí ó mọ̀ pé ẹni tí ó máa ń fi hàn pé inú mi ò dùn pẹ̀lú ohun tí mo ṣe. Nípàsẹ́ ohùn mi, ìrísí ojú mi àti ìwà mi, mo máa ń fihàn pé mò ń bínú sí àṣìṣe tí mo ṣe gan. Nígbà mìíràn, títọrọ àforíjì kì í tó. Ní irú àkókò bẹ́ẹ̀, mo máa ń gbìyànjú láti ṣe àtúnṣe. Bí mo bá ti bá ohun kan jẹ́, mo máa tún un ṣe tàbí san owó rẹ̀. Bí mo bá sì ti sọ̀rọ̀ búburú, mo máa ń gbìyànjú láti dàpadà pẹ̀lú ọ̀rọ̀ rere. Ṣíṣe ìtúnṣe yìí jẹ́ kó hàn pé àforíjì mi jẹ́ tó tọ́ kì í ṣe ọ̀rọ̀ lásán. Mo tún mọ̀ pé kì í ṣe gbogbo ìgbà ni ẹni tí a bá ṣẹ̀ máa ń daríji lẹ́sẹ̀kẹsẹ̀. Nítorí náà, mo máa ń ní suru. Mi ò fi ẹnikẹ́ni lé lórí láti dáríji mi. Mo mọ̀ pé àforíjì jẹ́ ẹ̀tọ́ ẹni tí a ṣẹ̀ kì í ṣe ohun tí mo gbọdọ̀ gba lọ́wọ́ rẹ̀ nípa tipa tipa. Ní ìparí, títọrọ àforíjì jẹ́ ohun tí mo kà sí ìkọ́ni pàtàkì nínú ayé mi. Ó kọ́ mi ní ìrẹ̀lẹ̀, ìfaradà, ìbáṣepọ̀ rere pẹ̀lú àwọn ènìyàn. Nípa títọrọ àforíjì lọ́nà tó tọ́, mò ń gbìyànjú láti jẹ ẹni tó dára jù lọ àti láti pa ìbáṣepọ̀ mi mọ́ pẹ̀lú ẹbí, ọ̀rẹ́ àti gbogbo àwọn tí mò ń bá ṣiṣẹ́.

Ilé ìjọsìn jẹ́ apá kan pàtàkì nínú ìgbé ayé òpìnìyàn. Ó jẹ́ ibi tí a ti ń, tí a ń lọ láti bọ̀wọ̀ fún Ọlọ́run, láti gbàdúrà àti láti súnmọ́ Ọlọ́run fún òpìnìyàn. Lílọ sí ilé ìjọsìn kì í ṣe àṣà lásán, ṣùgbọ́n ó jẹ́ apá kan pàtàkì nínú ìgbé ayé ojojúmọ́ wọn. Ìbéèrè pé ṣe mo máa ń lọ sí ilé ìjọsìn jẹ́ ohun tí mo ti ronú lé lórí púpọ̀ ní ọ̀pọ̀ ìgbà. Nítorí pé ó kan ẹ̀sìn, ìwà àti ìgbé ayé ẹni. Bẹ́ẹ̀ni, mo máa ń lọ sí ilé ìjọsìn. Lílọ sí ilé ìjọsìn ń fún mi ní àǹfààní láti yọ kúrò nínú ìṣòro àti ìrònú ayé kí n sì fojú kọ, kó ara mi sí Ọlọ́run. Ni gbogbo ìgbà tí mo bá wọ ilé ìjọsìn, inú mi máa ń balẹ̀, ọkàn mi sì máa ń túbọ̀ rọrùn. Ó dàbí ibi tí mò ń gba agbára titun láti kọjú ìṣòro ayé. Mo sábà máa ń lọ sí ilé ìjọsìn ní ọjọ́ ìsinmi, pàápàá jùlọ ní ọjọ́ àìkú. Ni ọjọ́ yẹn, àwọn ọmọ ìjọ máa ń péjọ láti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, láti kọrin àti láti gbàdúrà pọ̀. Nípasẹ̀ àwọn orin ìyìn àti ìwàásù, wọ́n máa ń kọ́ ẹ̀kọ́ nípa ìfẹ́, ìfaradà àti ìbáṣepọ̀ rere pẹ̀lú àwọn ènìyàn. Yàtọ̀ sí ọjọ́ àìkú, mo tún máa ń lọ sí ilé ìjọsìn ní àwọn ọjọ́ mìíràn bíi ọjọ́ àdúrà tàbí ìpàdé pàtàkì. Nígbà mìíràn, mo máa ń lọ láti dópe lọ Ọlọ́run fún rere tí ó ṣe nínú ayé mi. Nígbà tí, ìgbà mìíràn mo sì máa ń lọ láti bèrè ìrànlọ́wọ́ àti ìtọ́sọ́nà rẹ̀. Èyí ń jẹ́ kí ìbáṣepọ̀ mi pẹ̀lú Ọlọ́run túbọ̀ lagbára. Òǹkọ́ tí mo fẹ́ràn jù nípa lílọ sí ilé ìjọsìn ni ìbáṣepọ̀ tí mo ní pẹ̀lú àwọn ọmọ ìjọ mìíràn ní ilé ìjọsìn. Wọ́n pàdé àwọn ènìyàn tó yàtọ̀ síra ní ọjọ́ orí àti ní ìrírí. Ṣùgbọ́n tí gbogbo wọn ń bọ Ọlọ́run kan ṣoṣo. A máa ń kọ ara wa ní ẹ̀kọ́. Síbẹ̀, mo mọ̀ pé lílọ sí ilé ìjọsìn nìkan kì í tó. Ohun tí mo ń kọ́ nínú ilé ìjọsìn gbọdọ̀ hàn nínú ìwà àti ìṣe mi lójoojúmọ́. Nítorí náà, mo máa ń gbìyànjú láti fi ìfẹ́, ìdájọ́ òdodo àti ìtẹríba hàn sí àwọn ènìyàn, gẹ́gẹ́ bí a ṣe ń kọ́ wa ní inú ilé ìjọsìn. Nígbà mìíràn, ìpinnu láti lọ sí ilé ìjọsìn lè nira nítorí iṣẹ́ àkókò tàbí èrò rara. Ṣùgbọ́n mo máa ń gbìyànjú láti lọ nítorí pé mo mọ̀ pé àǹfààní rẹ̀ pọ̀ ju ìṣòro lọ. Lílọ sí ilé ìjọsìn ń ràn mí lọ láti tún ara mi ṣe kì í ṣe nípa èmi nìkan, ṣùgbọ́n nípa ọpọlọ, ìwà, ọpọlọ àti ìwà ní ìparí. Bẹ́ẹ̀ni, mo máa ń lọ sí ilé ìjọsìn nítorí pé ó jẹ́ apá kan pàtàkì nínú ìgbé ayé mi. Ó ń fún mi ní àlàáfíà ọkàn, ìtọ́sọ́nà àti agbára láti tẹ̀síwájú nínú ayé. Bí mo ṣe ń tẹ̀síwájú lọ́jọ́ iwájú, mo fẹ́ kí lílọ sí ilé ìjọsìn máa bá mi lọ kí n túnbọ̀ mọ̀ Ọlọ́run kí n sì jẹ́ ẹni tó dára jùlọ sí ara mi àti sí àwọn mìíràn.

Ṣé mo máa ń ṣe ìwádìí àwọn alábàṣiṣẹ́ pọ mi? Ìbáṣepọ̀ pẹ̀lú àwọn ènìyàn jẹ́ apá kan pàtàkì nínú ìgbé ayé iṣẹ́ àti ara ẹni. Kò sí ẹni tí ó lè ṣe gbogbo nǹkan fún ara rẹ̀. A nílò àwọn alábàṣiṣẹ́ pọ, àwọn alábàṣiṣẹ́ tàbí àwọn tí a ń bá ṣiṣẹ́ pọ̀ láti lè ṣe àṣeyọrí. Ṣùgbọ́n kí ìbáṣepọ̀ bẹ́ẹ̀ lè dára, ó ṣe pàtàkì kí ènìyàn mọ irú ẹni tí ó fẹ́ bá ṣiṣẹ́. Ìdí nìyí tí ìbéèrè pé "Ṣé mo máa ń ṣe ìwádìí àwọn alábàṣiṣẹ́ pọ mi?" tí ó fì-- tí ó fi jẹ́ pàtàkì. Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìwádìí díẹ̀ nípa àwọn alábàṣiṣẹ́ pọ mi tí mo fẹ́ bá ṣiṣẹ́, pàápàá jùlọ̀ nípa iṣẹ́ pàtàkì tàbí ìpinnu ńlá kan. Ìwádìí yi kì í ṣe láti fura tàbí láti dá ẹni kan lẹ́bi, ṣùgbọ́n láti mọ ẹni tí màá ń bá ṣiṣẹ́ pọ̀ dáadáa, kí ìbáṣepọ̀ lè wà ní àárín wa, kí ìgbọ́kànlé àti òtítọ́ kí ó sì lè wà ní àárín wa. Ọ̀nà àkọ́kọ́ tí mo fi máa ń ṣe ìwádìí nípasẹ̀ ni ìbánisọ̀rọ̀. Nígbà tí mo bá ń bá alábàṣiṣẹ́ pọ̀ kan sọ̀rọ̀, mo máa ń fetí sí ohun tí ó ń sọ, bí ó ṣe ń sọ àti bí ìwà rẹ̀ ṣe rí. Ọ̀rọ̀ àti ìwà ẹni sábà máa ń fi ìrísí ọkàn rẹ̀ hàn. Nípasẹ̀ ìbánisọ̀rọ̀, mo lè mọ̀ bóyá ẹni náà jẹ́ onítẹ̀síwájú, olóòtítọ́ tàbí ẹni tí kò mọ ojúṣe. Mo tún máa ń ṣe ìwádìí nípasẹ̀ àwọn mìíràn. Nígbà mìíràn, mo lè béèrè lọ́wọ́ àwọn ènìyàn tí wọ́n ti mọ ẹni tí mo fẹ́ bá ṣiṣẹ́ pọ̀ tẹ́lẹ̀. Ìrírí wọn lè ràn mí lọ́wọ́ láti mọ ohun tí mo lè retí lọ́dọ̀ irú ẹni bẹ́ẹ̀. Síbẹ̀, mo máa ń ṣọ́ra gan-an kí ìwádìí irú yìí má bàá jẹ́ bí ìròyìn àsán tàbí àbùkù. Ní ayé iṣẹ́ òde òní, mo tún lè lo ìmọ̀ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ láti ṣe ìwádìí. Nípasẹ̀ ayélujára, mo lè kà nípasẹ̀ iṣẹ́ tí ẹni náà ti ṣe rí, ibi tí ó ti ṣiṣẹ́ tẹ́lẹ̀, àti orúkọ rere tí ó ní. Èyí ń jẹ́ kí n mọ̀ bóyá ẹni tí mo fẹ́ bá ṣiṣẹ́ pọ̀ jẹ́ ẹni tí ó ní ìrírí àti ìtẹ́wọ́gbà. Síbẹ̀, mo mọ̀ pé ìwádìí kì í ṣe ohun tí a gbọdọ̀ fi ṣe ìdájọ́ ènìyàn lẹ́sẹ̀kẹsẹ̀, ṣùgbọ́n ènìyàn ní àìlera ti ẹ̀. Nítorí náà, lẹ́yìn ìwádìí, mo tún máa ń fún ẹni náà ní àǹfààní láti fi ara rẹ̀ hàn nínú iṣẹ́ gidi. Igba ni yóò fi hàn bóyá ìwádìí mi pé tàbí kò pé. Ohun pàtàkì tí mo kọ́ ni pé ìwádìí àwọn alábàṣiṣẹ́ pọ ń di-- ó ń dín ìṣòro ènìyàn kù. Ó ń jẹ́ kí a yàgò fún àríyànjiyàn àti ìbáńujẹ́ tó lè wáyé lọ́jọ́ iwájú. Nípasẹ̀ ìwádìí, a lè yan ẹni tí yóò bá wa ṣiṣẹ́ pọ̀ lọ́nà tó da tí yóò sì ní ìlérí sí ìdàgbàsókè. Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìwádìí àwọn alábàṣiṣẹ́pọ̀ nítorí pé mo gbà pé ìbáṣepọ̀ rere dá lórí ìmọ̀ ẹni àti ìgbọ́kànlé. Ìwádìí-- ìmọ̀ ẹni àti ìgbọ́kànlé. Ìwádìí kì í ṣe àìgbọ́kànlé, ṣùgbọ́n ó jẹ́ ìmúra àti ọgbọ́n tí ń ran ènìyàn lọ́wọ́ láti ṣe ìpinnu tó da. Nípasẹ̀ rẹ̀, mo lè ṣiṣẹ́ pẹ̀lú àwọn ènìyàn lọ́nà àlàáfíà tó sì máa mú èrè rere fún gbogbo wa.